Fìlà gigé jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí mo bá fẹ́ múra. Tí o bá ń lọ sí òde àríyá, fìlà máa ń bu iyì kún aṣọ wíwọ̀, aṣọ tí o bá wọ̀ àti ìwọ tí o wọ aṣọ.

Oun mímu protein tí agbalagba eyan mọ̀ sí protein shake jẹ́ ǹkan tí ó máa ń fúnni ní èròjà afárálọkùn protein. Mi ò kí ń mu, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa jẹ àwọn oúnjẹ tó ní protein nínú bíi ẹran, ẹja àti ẹ̀wà.

Sísí iṣẹ́ láti ilè tó ọ̀pọ̀lọpọ̀ ìyà mọ̀ sí remote work jẹ́ nǹkan tí mò yàn láàyèwó. Ó tilẹ̀ jẹ́ bí mi ò tíì rí eleyii to wu mi láti ọjọ́ meelo kàn, ṣùgbọ́n mò ní ìgbàgbọ́ yẹ pé màá rí i kàn láìpẹ́. Sísẹ́ láti ilè jẹ́ nǹkan tí ò rọ̀ mí lọ́hùn kàn.

Ọ̀pọ̀ ìgbà ni àwọn ènìyàn máa ń fún ará àdùgbà, ẹh, alábàágbé wọn ní kọ́kọ́rọ́ ilé wọn, ṣùgbọ́n mi ò ní ìfẹ́ ṣe eléyìí rárá. Mo nífẹ̀ẹ́ láti mú kọ́kọ́rọ́ ilé mi dání ni ibi kíbì nígbàkigbà tí mo bá ń jáde lọ.

Mo fẹ́ràn láti dé ìbí tí mo bá lọ ní àsìkò. Àgàgà tí ẹni tí mo bá lọ ń ṣe bá jẹ́ ǹkan tó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ìdánwò gẹ́gẹ́ bí ibi iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó dára láti dé ìbí tí o bá lọ lásìkò kí o lè fi ara bálẹ̀ ṣe ohun tí o bá fẹ́ wẹ̀ ṣe kí wọ́n máa máa kan jù.